Tí mo bá fẹ́ pín owó ní àárín àwọn ọ̀rẹ́ mi, pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, tó bá jẹ́yàn ló fún wa ní owó náà ni mo máa pín ní orí òjò ní. Tó bá de jẹ́ èmi náà ni mo fẹ́ fún wọn láti ọwọ́ ara mi, mo máa pín náà ní orí òjò rí. Àmọ́ tí ó bá jásí wipé ẹnìkan nílò rẹ̀ ju ẹni kejì lọ, mo máa ní láti fún ẹni tó nílò rẹ̀ jù ní èyí tó pọ̀jù níbẹ̀, ẹni kejì yen á dẹ̀ gba nǹkan tó kú. Tó bá de jẹ́ wọ́n pọ̀ náà ni mo máa pín bẹ́ẹ̀ bi wón ṣe nílò rẹ̀ síi.

Mi ò tí ì wọ ọkọ̀ òfurufú ri, àmọ́ ìgbà tí n bá máa wọ̀ gan, mo ti ní lọ́kàn ipé ibi etí fèrèse báyìí ni mo máa jókòó sí torí òun ló má a n, òun ló má a n dára jù, òun ló má a jẹ́ kí n rí gbogbo ìta láti inú fèrèse. Mà á gbágbe gbogbo nǹkan tí ó n sẹlẹ̀ níbí a ṣe ń lọ. Mà á gbárí gbogbo nǹkan yen, àmọ́ mi ò tí ì gun ọkọ̀ òfurufú.

Mi ò mọ̀ jó o. Mi ò mọ̀ jó, mi de fẹ́ràn kí n máa jó. Jijó kì í ṣe nǹkan tí ó máa ń mú orí mi yá pupo mokan máa ń mi ra náà. Mi ò mọ̀ ijó, jó ní pàtó. Wọ́n ní kí n jó gan kan tawo, le lórí gan? A á pele ìtàse gan mi lè ta ówo lé nǹkan lórí ijó. Ọmọ Mùsùlùmí ni mí, bí ó ti ṣe le jó. Mi ò mọ̀ ọ́ jó rárá. Ẹ̀mí àti ijó báyìí ò di ara wa lajọjẹ.

Mi ò ní ìgbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Ǹkan tó lòdì sí ẹ̀sìn mí. Ọmọ Mùsùlùmí ni mo jẹ́. Ní ẹ̀sìn mi dẹ̀ ní Ọlọ́run nìkan tó jẹ́ ọlọ́run ọba Allah, òun nìkan la gbójú lé, òun nìkan ni ọba ko ni orogún, kò ní ọba kan, kò ní iwájú, kò ní lẹ́yìn. Òun nìkan lo ba tó tó, lo ba tó tóbi jùlọ. Mi ò ní ìgbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ rárá. Ùn dẹ̀ ní jẹ́ kí n ni.

Ìgbà tí mo máa ń ṣe àyẹ̀wò ímélì mi pọ̀, ko da kò ní òǹkà. Kò sí ìgbà tí mi ò le yẹ ímélì mi wò láìpẹ́ yi gan ní ìsinsìnyí gan láìpẹ́. Mo sì tun rí, mo sì rí ìdánwò kan ní orí, ìtẹ́ransẹ́ kan ní orí ímélì mi tí mo fẹ́ yẹ̀ wò àmọ́ mi tí ì yẹ wò. Ìmélì mi jẹ́ ǹkan to jẹ pé mo kúndùn gan to jẹ pé kò sí kí n má yẹ̀ wò ní ọjọ́ kan. Àfi tó bá jẹ́ wi pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ẹ̀rọ ayárábíaṣá mi kò sí lọ́wọ́ mi lóku.

Bẹ́ẹ̀ni mo ti bẹ̀erẹ̀ ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí, mo de má a bẹ̀rẹ̀ náà ní ori ẹ̀rọ ayárabíàṣà nígbàtí nǹkan bá n ṣe ẹ̀rọ ayárabíàṣà ní ti eyi tí ènìyàn n fi ìka tẹ̀. Mo ma ń bẹ̀erẹ̀ dáadádada, o dè má n ran mi lọ́wo púpọ̀ yàtọ̀ sí àwọn tó ma n ṣe ètò ẹ̀rọ gaangaan, mo ma n bẹ̀rẹ̀ lọ ẹ̀rọ ayárabíàṣà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn wà ní òòlù torí òòru jẹ́ àsìkò tó jẹ́ pé gbogbo ibi báyìí ó má tútù ni. Tí ǹkan kan bá jábọ́, tábẹ̀ẹ̀ bẹ́ bá jábọ́ ba èèyàn á gbọ́. Òòru jẹ́ àsìkò ìsinmi. Ó jẹ́ àsìkò tó jẹ́ pé tí èèyàn bá fẹ́ ka òwe náà, èèyàn máa dáwà tó lè rí òwe tó fẹ́ ká náà ká. Ó dà jẹ́ àsìkò tó jẹ́ pé èèyàn fi máa rọ̀ ojú dáadáa. Ṣọlá jẹ́ àsìkò náà tí èèyàn máa ń jí, tí èèyàn fi máa bẹ ọlọ́run. Òòru jẹ́ àsìkò tó ṣe kànkànláyàni.

Èmi ò kí rántí o, náà ò tẹ́ni jẹ́ kí n ní alá buruku ala ibí iran ibi, kò ní ṣe lé mi lórí, kò ní ṣe lé ẹbí mi lórí, kò ní ṣe lé ara mi lórí. Tí mo bá lala gan, mi o kí rántí, àlá tí mo bá lá tí ilẹ̀ bá ti mọ́, tí ilẹ̀ bá ti mọ́ báyìí mo má gbagbe ni Àmáṣùkù tí mo bá là gangan, mo máa rántí, ṣùgbọ́n tí ilẹ̀ bá ti mọ́ báyìí, ó ti di òhun a fi, a fi tì fún eégún, mi kí rántí rararara.

Àti mo bá fẹ́ ṣe ìdúnadúrà ní tí mo bá lọ ra nǹkan, màá na bí, màá na bí, màá na bí ẹni tí ó fẹ́ ra nǹkan. Màá na nínà owó tó bá wà lọ́wo mi, màá na nínà pé mi ò fẹ́ ki won gbá mi. Mí ní ra nǹkan mi kí n fẹ́ràn kí n ra nǹkan apà, torí ó máa ń ká mi lára. Tó bá yá, tó bá wáyé, màá wá dá jo kó máa ma dárò pé àì, nǹkan tí mo de ra yìí, iye yìí tí wọ́n jù. Ni mo fi máa n fẹ́ràn kí màá ṣe ìdúnadúrà tí mo bá fẹ́ra nǹkan. Mo máa rí pé mo náà dáadáa, mo de máa béèrè lọ́wọ́ àwọn tó bá ní ìmọ̀ nípa nǹkan tí mo fẹ́ ra tẹ́lẹ̀ pé nǹkan tí mo ra yìí bóyá mo ríra.

À, obìnrin ni mí, mi ò ṣe ní mọ bí a ti ń se oúnjẹ. Oúnjẹ jẹ́ ǹkan tí àtọkùnrin àti obìnrin tí kò gbọdọ̀ má mọ̀ ṣe bá pàjùlọ obìnrin torí obìnrin ni ìyàwó ilé ní ilé ọkọ. Oúnjẹ de se koko, oúnjẹ jẹ́ ǹkan tẹ́ pé eeyan o lè ṣe kí eeyan má jẹ. Kò wá ní da kí èèyàn wa lọ máa ra ara jẹ ní gbogbo ìgbà. Ó dáa kí èèyàn náà ní ìmọ̀ oúnjẹ bí a ti ń se oúnjẹ. Àmọ́ tí ìgbà mí wà èèyàn máa ní ìmọ̀ oúnjẹ ṣùgbọ́n kò níní ìfẹ́ sí láti má se, ehen iyẹn tún yàtọ̀.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tí ó dára nígbà tí mo bá jẹun. Ǹkan tí wọ́n ti kọ́ mi ní ilé ìwé àkọ́bẹ̀rẹ̀ mi àti ní kékeré látọ̀dọ̀ àwọn òbí mi. Ǹkan tó dẹ̀jẹ́ pé mo ti múlo láti ìgbà náà ni. Lọ́wọ́ kan ṣá, mo ní ìwà oúnjẹ jíjẹ. Wọ́n kọ́ mi ní ẹ̀kọ́ oúnjẹ jíjẹ nílé àti ní ilé ìwé tí mo dẹ̀ tó dẹ̀jẹ́ pé mo n tẹ̀lé títí di tí mo ṣe dàgbà yí tó.

À, ìgbà tí mo wà ní ilé ìwé girama ni mo kọ́ bí wọ́n se n ka àwòrán ilé keyin Mi ò lérò pé mo rantí bí wọ́n se n ka mọ́ àmọ́ tí mo bá rí ẹni kọ́ mi, nǹkan tí mo ti kọ́ ni mo máa tètè mọ̀ kíákíá padà. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tí mi ò bá rí ẹ̀yàn kankan ṣàlàyé fún mi, mi ò lérò pé mo lè rí ka, mo ò lérò pé mo lè mọ̀ ká mọ́. Dígbà tí máa tó rí ẹ̀yàn tó yẹ́ pé ó máa farabalẹ̀ ṣàlàyé fún mi, mo máa mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀.

Ìgbà tí mo kẹ́yìn rí dókítà, àìpẹ́ ìgan mo se gba ìwòsàn lówó àwọn ọmúgbá lẹ́gbẹ́ dókítà tí à ń pè ní nọ̀ọ̀sì. Àmọ́ ìgbà tí mo kẹ́yìn lọ rí dókítà ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga ṣùgbọ́n ní oṣù yìí, ní oṣù tó kọjájà rẹ́, mo sì gba ìtọ́jú. Lórí òrẹ́ mi mo sì gba ìtọ́jú.

Ní òwúrọ̀ èmi o n se èèyàn tí ó má ń tètè jẹun ní òwúrọ̀ ṣùgbọ́n tí mo bá jí mo má ń sábà mu omi náà, to bá de dì kó tó di bí ago méjìlá mo le ti jẹun. Ìgbà mí dẹ̀ni o de ma ń kọjá ago méjìlá kí n tó jẹun àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí mò ń gba àwẹ̀ lọ́wọ́ bí ọwọ́ ago mẹ́rin àbọ̀ sí ago márùn ún ní òru ni mo ma ń jẹ oúnjẹ òwúrọ̀ tí à ń pè ní sáàrì.